Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Àwọ nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe nígbà tí mo ba fẹ́ tọrọ àforíjìn ni pé, mo máa ń jẹ́ kí ẹni tí mo ṣẹ̀ kó mo iru ẹsẹ̀ tí mo ṣẹ̀. Màá sì wo gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n fi ń tọrọ àforíjìn. Màá tún máa lo ẹnu, màá fi sọ ohun tí mo ṣe, màá sì fi tọrọ àforíjìn. Àforíjìn jẹ́ ǹkan tí ó jẹ́ pé tí ọ bá fẹ́ tọ̀, èèyàn máṣe wọ àwòrì, mú òsì fún ẹni tó ti ṣe tẹ́lẹ̀. Kì í ṣe pé kó tọrọ àforíjìn fún tọ̀ ọ̀ṣẹ́, má pọ̀ ọ̀ṣẹ́, àbọ̀ ọ̀ṣẹ́ máa sendi ẹni tó ṣeṣí. Ẹni tó bá tọrọ àforíjìn àmọ́ kò mọ ohun tó ṣe, àbí tó tọrọ àforíjìn tí ó sì show regret fún ohun tí ó ṣe kìí ṣàfórijín niyen tọrọ. So èmi ń tèmi, mo máa ń show remoteness, ah, then màá sì sọ fún ẹni tí mo ń wá foríjìn lọdọ pé n tí mo ṣe ni foríjìn mi. Ma tún wá wa gbogbo àwọn ìwà tó dá, àwọn àrà tó dá tí màá fi tú nínú, màá ṣe fún, kó lè bá gbà pé "e eleyii àforíjìn ni wan to tọ̀." Àwọn ìgbà tí èèyàn bá ń wá àforíjìn tó tún wáa ń lo agbára, tó ń lo ìko, tó ń bùgà tọ eleyi kii se àforíjìn ni wá, o kàn fẹ́ ṣe formalities ni. Tọrọ témi kò sì sí formalities. Kí a se n totoo nígbà tó tọ́ o ni tó da. Ẹ máa ń tọrọ àforíjìn pẹ̀lú ọ̀rọ̀, pẹ̀lú ẹnu àti iṣẹ́ ara ni ń tèmi.

Ṣé o máa n ṣe ìgbéjáde ní ibiṣẹ́? Ìgbéjáde gidi ní ibiṣẹ́, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó sì wà lára ǹkan tí mo máa ń ṣe. A ti wípé ní ibiṣẹ́ wa, gbogbo èèyàn ni wọ́n fún ní ìwé tó jẹ́ pé ó mọ̀, ṣúgbọ́n igbéjáde gidi gán tí ó ṣe tí ó sì jẹ́ kí company ki wọn gbà ọ láàyè.

Báwo ni o ṣe máa ń para párọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ni gbogbo ìgbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń párọ̀ ọkàn sí bí èyí tó jẹ́ pé òun ló wúlò jù. Màá wo èwo ni priority, màá sì mọ pé kí n ṣe torí pé kí ni, à, èyí tó wúlò jù tó jẹ́ priority, òun ni ǹkan àkọ́kọ́ tó yẹ kí eyan kọ́kọ́ ṣe. Ma wá to wọ́n létò létò, màá sì tẹ̀lé wọn bó ṣe rí.

Nígbà wo ni o máa ń fa? Fífa nǹkan ó yàtọ̀ síra wọn. Kódà tó bá ṣe pé bad boy ni mí gan-an, mo lè ní bóyá ni nígbà wo mo máa ń fagbó, èmi sì fagbó. Tó bá ṣe pé ká fa nǹkan mọ́ ara náà ni, òun náà á lo ibẹ̀. Kọ́, gbà mí, àwọn text yín ò wá clear. Ó sì yẹ kó wá clear kí ẹ̀yan lè bá mọ̀ kí ni ohun tí yóò sọ nípa rẹ̀. Nítorí pé tí question ò ba clear, àtìfúnni ní answer yóò di ìnira. Kò sí gbọ́dọ jẹ́ nǹkan tó nira torí eléyìí program ni tí a fẹ́ lò ká fi ṣe nǹkan gidi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, ó náà ni èdè English. Èdè òyìnbó. Ó jẹ́ èdè tó jẹ́ pé òun ló nira jù ní ọ̀dọ̀ wa. Torí pé ọmọ elédè Yoruba àti Hausa ló pọ̀jù ní ilé ẹ̀kọ́ wa. Ó sì jẹ́ pé ohun tí àwọn olùkọ́ wa máa ń sọ púpọ̀ fún wọn nu. Ó wa jẹ́ pé ohun tí àwa wa fẹ́ kọ́ náà ni pé Òyìnbó. A sì dedicate gbogbo àsìkò wa àti, à, ǹkan taní, bí a ń pé ni resources. A dégrée diẹ́ sí.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Òwe ìpàdé lórí fóònù jẹ́ ìpàdé tó gidi ó sì jẹ́ pé ìpàdé tó easy jù. Ke gba àsìkò kì í sì gba gbogbo ǹkan tí èèyàn ní sí. Ìpàdé oun gan ló jẹ́ kókó ó sì jẹ́ eyi tó dá. Nítorí pé kíni, nígbà tí ẹ bá ṣe ìpàdé lórí fóònù kò sí pé a fiṣẹ́lẹ̀ pé ká wá lọ ká lọ mọ̀ á joko ká lọ mọ̀ á tọ jọ. Ẹ bá sì ti pa àrí meeting nítàn lórí fóònù báyìí, ǹkaluku o gba ìlere lọ. Ìpàdé lórí fóònù jẹ́ ǹkan tó jẹ́ pe o easy ó sì jẹ́ eyi to dára lára gidigan.

Ibo ni ó máa ń ra nǹkan? Ibo ni wọ́n máa ń ra nǹkan? Tí mo bá fẹ́ ra nǹkan, mo máa ń lọ sí ọjà nítorí pé ní ọjà, ó wà cheap jù ilé lọ. Kó máa Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń gbé wá sí inú ọjà. Ọjà náà sì máa ń wáyé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, ẹ̀ẹ̀kan lọṣẹ̀. So tí mi ò bá rí ohun tí mo fẹ́ rà lọ́jà ẹgbẹ́ ìlú wà ní ọ̀sẹ̀ yìí, ó tún di ọ̀sẹ̀ tí ń bọ̀, abí kì ń lọ ọjà ibòmí torí pé ibẹ̀ ni wa ti rí nǹkan gidi rà tí ó sì yọpọ̀.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata ó wà lára ǹkan tí wọ́n fi máa ń dá ọmọ Yorùbá mọ̀, especially àwọn Hausa. Wọ́n ó sọ pé àwọn ọmọ Yorùbá máa ń fẹ́ràn oúnjẹ tó láta. To, ń ti o jẹ́ kò okan rìn eeyan nu. Nígbà tí oúnjẹ bá ní ata, wà á rí pé ó dùn kò sì mọ̀kan rìn yan. Àwọn tí ó je oúnjẹ tó ní ata, ojoojúmọ́ lọkan maa n rin wọ́n. Bo ṣìṣẹ́ wa, ata o won. Kì í sì ṣe pé ǹkan tó jẹ pé kò dáa, ata dáa lára púpọ̀, ko kàn gbọ̀dọ̀ pọ̀ ju ni. Ó má ń múyàn ṣe yege àmọ́ kó má tó bá wa pọ̀ jù, ó máa ń affect àlàáfía eeyàn nítorí pé kíni, ẹni tí máa ń ṣe sport àbí tó ń sáré, ó máa ń ní effect lára rẹ̀. Ata jẹ́ ǹkan tó dá púpọ̀ tó jẹ pé eeyan gbodo fi sí oúnjẹ àmọ́ kò gbọdọ̀ tún pọ̀ jù nítorí tó bá pọ̀ jù, wàhálà ni ó jẹ́, bí ó ṣe yẹ kó rí nú. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidi gan nítorí pé pẹ̀lú rẹ̀ ni mo fi maa ń gbádùn oúnjẹ. Okàn mi ó sì balẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nafún mi ló sì dá yegé.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Tí mo bá pa eléyìí pápọ̀ mọ́ èyí tí ẹ lò nígbà tí a wà ní English, mo mọ̀ pé ọbẹ̀ wo ni o fẹ́ràn jẹ ju ni ẹ fẹ́ sọ kí í ṣe ẹ̀fọ́. But ẹ sì siná ṣá, ẹ̀fọ́ náà wà lórí àwọn ọbẹ̀, ó wà nínú àwọn ọbẹ̀ tó jẹ pé ṣé kí ni, ó wu ló pàtàkì ó sì dára lára. Àmọ́ ọbẹ̀ tí èmi fẹ́ràn jù ni ọbẹ̀ ẹ̀gúsí, ó sì wọ́n lè fi ẹ̀gúsí jẹ'bà, ó lè fi jẹ'yán, ó lè fi j'àmàlà, ó lè fi jẹ ṣèmó, bẹ́ẹ̀ sí ní èèyàn lè fi jẹ ìrẹsì. Ẹ̀gúsí jẹ́ ohun tó dára púpọ̀ ó sì jẹ́ pé ó easy láti ṣe. Nígbà tí o bá wá ẹ̀gúsí rẹ, tí o sì wá ẹ̀fọ́ rẹ kínkínni, tí o rora bu sómi, tí o bá wù òó dáa gbogbo ẹ papọ̀, tí o fi epo sí ọ̀ gbée lénáá, tí o bá wú ọ kú mọ́ ọn o lè sè wọn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí o sè wá f'ẹ̀gúsí síi. Ọbẹ̀ tí mo fẹ́ràn jù náà ni ọbẹ̀ ẹ̀gúsí torí pé ó sì dùn, ó jẹ́ ọbẹ̀ tó jẹ́ pé kí ẹni tí ò mọ̀ ọbẹ̀ sè dáadáa gan-an ó lè ṣe. K'ásà tí ṣe ọbẹ̀ náà ni óju rẹ̀ sì mo fine nígbà tí ẹni tí ó bá mọ̀ se tọ́ o seé torí pé ọbẹ̀ ẹ̀gúsí wà lára àwọn top ọbẹ̀ tí ó sì jẹ́ pé gbogbo èdè nínú Nàìjíríà ni wọ́n mọ̀ ọ́ sè tí wọ́n sì like rẹ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ ewo ni àtọwọ́dọ́wọ́? Ṣé ìgbàgbọ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni àbí ìgbàgbọ́ ẹ̀sìn Ìsìlámù ọ̀un le n pé ni àtọwọ́dọ́wọ́? To ìgbàgbọ́ tawon Ifá náà àtọwọ́dọ́wọ́ làwọn náà. Ẹ̀tọ́ ìgbàgbọ́ tèmi nínú ti Ìsìlámù ni, o sì gbàgbọ́ nínú rẹ̀ púpọ̀ nítorí ó jẹ́ ǹkan kan tó mú wá nínú Quran àti Hadith pé ó ní ẹ̀sìn tí Ọlọ́run bá mú wá yìí, ó sì jẹ́ pé ó ní dọ́kúmẹ́ǹtì tó back e up. So nígbà tí àwa bá wá ǹka tí a sì ń wò táṣin tẹ̀lé, a ń tẹ̀lé pẹ̀lú reasonì, kì í ṣe pé pẹ̀lú pé ojúùdídi. Gbogbo tó mú a ń bẹ nínú bẹ, kì í ṣe pé tí ẹnìkan bá wá sọ fún wa la tẹ̀lé lóòní, ẹlòmí mú wá lọ́la òun la tẹ̀lé. Ìmoran tí ń bẹ nínú àwọn ìwé tó wà ńlẹ̀ oun ni a tẹ̀lé, òun sì ni a fi eti gbọ́ bí ó ṣe rí ní yẹn.

Ṣé ó máa ń ṣe ìdárayá? Ó máa ń ṣe ìdárayá gidi gan, àmọ́ ní gbogbo ìgbà tí àwọn èèyàn máa ń sáré pé kí wọ́n lọ lé ijó àbí kí wọ́n lọ lé orin, èmi temi idaraya temi ni ìdí fídí bọ́ọ̀lù, ninu kí n lọ gbá àbí kí n lọ wò. Nígbà tí àwa n ba lọ wò, mo máa ń gbádùn rẹ̀ dáadáa àti nígbà tó bá jẹ́ pé mi gbígbọ́ funrá mì ni mo ń gbá. Ìdárayá jẹ́ nnkan tó ṣe pàtàkì púpọ̀ fún alááfía èèyàn àti ìdúnnu.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí èmi máa ń lọ ọsù náà ni àkókò mẹ́sàn-án alẹ́ torí pé gbogbo wọn, gbogbo ohun tí mo bá ní ìṣe tí mo fẹ́ ṣe máa ti ṣe. Bó ṣún lẹ́ni, máa ti jẹ ẹ́. Bó sì ṣe assignment náà ni wọ́n fún mi ní ibiṣẹ́, màá le, màá le è ṣe, à pa á rí. Ní ìsìn tó bá tọ́ pé kí n pe àwọn family ni a pé kí n pe ọ̀rẹ́, àwọn náà á bá wọn sọ̀rọ̀. A lè ṣe gbogbo ohun tí a fẹ́ fẹ́ ṣe, a sì bá ara wa sọ̀rọ̀. Àkókò mẹ́sàn-án ló bá yii, màá sì pa fóònù mi kílòkù. O ku kí n sùn torí pé mi ò níwò jẹ́ kí ẹni kan wá dáwọ́ mi àsìkò táa ní láti sinmi náà nítorí bó bá tún dára kíló tó ṣẹlẹ̀, a tún jí a tún padà sí inú ibi iṣẹ́.

Ìgbà mélòó ni kó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù tèmi ó jẹ́ fóònù tuntun tó jẹ́ pé kò tí ì tọ́ oṣẹ kan gàn tí mo ra, kò tí ì yẹ kó máa gbóná. Àmá fóònù mi ti tẹ́lẹ̀ tó bá ti lè kí gbóná báyìí tó bá ti ló bí iṣẹ́jú mẹ́wàá àbí iṣẹ́jú ọgbọ̀n, yó bẹ̀rẹ̀ sí gbóná ní kúlà bí gba pé won yọ nínú òven nu. Tò, mo sì mọ̀ pé ohun tó jẹ́ ó má gbóná náà ni bátìrì. Ó dá pé a ń, eyàn tè nígbà tí èyàn bá ń charge rẹ̀. Gbogbo eleyi na ló máa ń mú fóònù ni wàhálà tó jẹ́ pé a máa gbóná yóò máa ṣe ohun ti o yẹ kí ó ṣe. Tò, àmọ́ ní ìṣìn tí mo ti wá ní fóònù mi kò ní ìdí pe kí n má ṣe, kí má charge kí n má tẹ́ torí pé charge ti n bá rọra fún kódà ó ti gbé ó ti ní agbára. Tí n bá charge rẹ̀ lárọ̀, bóyá ó tún dalẹ kí n torí charge torí pé kí ni bátìrì rẹ̀ tuntun ni bátìrì tò sí wúlò ni.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Ohun tó ṣẹlẹ̀ ni pé mo ní concept tí mo fẹ́ fi ọ̀rọ̀ àsìnà ṣe. À, gbogbo page tí mo bá wọ̀ ó sì ní style. So gbogbo page tí mo bá wọ̀ ó ní style tí mo máa ń lò, tí ó sì ti yẹ mi pé eléyìí ló yẹ kí n lò, eléyìí ló yẹ kí n lò. Ọ̀rọ̀ àsìnà mi tó bí méjìlá, gbogbo ẹ̀ sì ló ní style tí mo máa ń lò fún. Mi sì sì gan mo baun torípé kí ni mo kanle fi eléyìí sí orí ni kò ní pattern tí mo ṣe máa ń lò.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Mi ò ní kọ̀ǹpútà kankan, àmọ́ tí mo bá rí owó, èmi náà fẹ́ kó jẹ́ pé máa ra kọ̀ǹpútà. Èyí tí mo wá fẹ́ nájú náà ni Lenovo. Àbí Dell, torí wọ́n sọ pé wọ́n ní agbára gidi gan. Tóbá wa ní agbára gidi gan, yóò jẹ́ pé tí máa máa lò, tí máa sì gbádùn, yóò jẹ́ ohun tí mo yóò lò fún ọdún púpọ̀ tí ó sì wúlò, tí ó sì ṣe àǹfààní fún ẹ̀mí tán. Ṣùgbọ́n àwọn ènìyàn tó wà ní around èmi gbogbo wọ́n ń sọ pé HP ni a wá ní. Mo fẹ́ran Lenovo àti Dell tán, àmọ́ tí ń kankan bá wá sí wọn, ta ló fi máa ń tún ṣe? Sé HP náà kò le èmi na ọ̀ wá lo koun? Mo máa ni ẹ ra HP but péẹ̀r prẹ́ssure, mo fẹ́ tẹ́lẹ̀ torí pé kíni kí i ṣe tí mo fẹ́ ẹ̀mí fẹ́ran Lenovo ni àti Dell kìí ṣe HP.

Ṣé o mọ bí a ti ń fọn, ṣa ti ń fọn níbi mọ́tò ni àbí bó? Nígbà mí àrùn èdè tẹ̀ mọ kó kò e complete. Àmọ̀ tẹ bá ní bá ṣì ń fọn ni, èmi ó mọ pé bóyá bá ṣì ń fọn lórí mọ́tò torí ó ní ǹkan kan tó wà close pẹ̀lú eléyìí. Nígbà tí ẹ̀yin bá wà lórí mọ́tò, wà á tẹ họ́nù pọ́npọ́n. Họ́nù mí wà lẹ́gbẹ̀ẹ́ steering, họ́nù mí wà láàárín steering. Tó bá ti tẹ wá lẹ́bàá yìí, yóò fọn, tó bá sì yọ wá, yóò fọn.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Gọ̀mù tẹ́rí yẹn àwọn obìnrin ni wọ́n máa ń jẹ púpọ̀. Ọkùnrin, kò sí oun tó fẹ́ fi goomù ṣe. Àmo a ni awon ọkùnrin mìí tí wọ́n sì máa ń jẹ goọ̀mù. Amo eni to máa ń jẹ goọ̀mù tó bá jẹ́ ọkùnrin, ohun ti won máa ń pè wọ́n jù ni wọ́n lè so pe ṣa'ṣẹ́wó ni ó ni. To nìgbà tí èèyàn yìí bá sì ń ṣe asẹ́wó, ase máa mu gúmù yóò máa jẹ́ anyhow. Kí Ọlọ́run kò ṣánú wa ko bo wa lásiri Amon awọn obìnrin máa ń jẹ ẹlòmíi, wọ́n máa ń fi ṣe òògùn ọkàn ríri. Elòmí wọ́n máa ń fi ṣe companionship. Elòmí ó depends lórí ohun tí kaluku ń fi gúọ̀mù ṣe. Ó sì jẹ́ pé bó ṣe wu onikaluku ni ó fi ń ṣe. Gúọ̀mù jẹ́ ǹkan kan tó jẹ́ pé kì í ṣe kó ní agbára lọ títí àmọ́ ngbà tó bá jẹ́ a mu ebí pàyàn nígbà náà.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni. Bo ṣe wọ́n òwúrọ̀ kùtùkùtù mo ti jí, mo ti jí wẹ̀. Mo máa tún máa dáná kó tó di pé mo lọ sí abárù tí a wá ń ṣe torí iṣẹ́ tí a wá ń ṣe ìṣe alábàárù ni. Tàbí tí ènìyàn wá sì jí lọ́wọ́ òwúrọ̀ kùtùkùtù, tó tètè dé ibi bẹ́ẹ̀, à lọ kò ní báṣẹ́ torí àwọn ẹ̀yà ẹlòmíràn tí ń gba iṣẹ́ náà wọ́n o sì ṣe, wọ̀n o rowọ́. Ìwọ ń tiẹ̀ wà níbi tí o wà, tí ò ṣówó, tí ò sí kán. To, oníbáru ò gbọ́dọ̀ mọ surun púpọ̀, àh èmi á ṣùn lágo mẹ́san, má sì jí ní àárọ̀ kùtùkùtù ní ago mẹ́rin, mẹ́rin àbọ̀ ibi márùn-ún. To kò sí bí ẹ̀eyan sẹ̀ fẹ́ ṣe báye ṣe mú wa náà leeyan ò gbà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Yíyan alábáàṣìṣẹ́ pọ̀ kì í ṣe èmi ni mo máa ń yan. Àwọn tó búṣé fún wa ni wọ́n máa ń yan alábáàṣiṣẹ́ pọ̀. Wọ́n sì máa ń wo àwọn wò náà n lo agbára tán sì lọ ogbòn orí wọ́n fí ṣiṣẹ́ ni wọ́n máa ń yàn. Ní ìgbà tí ẹni tí a bá fẹ́ yan ṣi ibi ṣẹ́ bá dé, tó bá ṣe pé ẹni túre ṣiṣẹ́ dáadáa ni. Ohun ní àwa ó wá sọ fún onitán pé kọ́ n máa mú eléyìí, kí wọ́n mú eléyìí torí pé wọ́n lè ṣiṣẹ́. Ǹnkan kan tá a kan lè ṣe n bíbi ni. Àmọ́ ngbà tí wọ́n bá fẹ́ yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àsìkò mo yẹ bí wá. Àwa o kan díẹ̀ àwọn ta bá fẹ́ ṣiṣẹ́ ni a sì bá wọn ṣiṣẹ́. Tó bá wa ṣe pé aba wọn ṣiṣẹ́ lónìí tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ dáadáa, nìkan lè lè complain pé lọ́la o, ẹ má fún, ẹ má fún wa lé lé o. Lọ́la o, ẹ má mú ilé wá. Torí pé kí ni, ẹ̀yin náà fẹ́ ká ṣiṣẹ́, kiṣẹ́ sì ya. Nígbà tí ẹ bá wá fún wa ní àwọn tí ò lè ṣiṣẹ́ yẹn iṣẹ́ ò lè yá. Ọgbọ́n ta rí lò fi yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀ náà. Àmọ́ á lágbára láti yan.

Ṣé ò ń wọ gíláàsì? Èmi ìí wọ gíláàsì torí pé miì í ṣe fans gíláàsì. Glass jẹ́ ohun tó jẹ́ pé àwọn tójú bá ń dùn àbí àwọn tí wọn ò bá rína dáadáa àbí àwọn tí ó jẹ́ òòrùn máa ń dààmú wọn. Àwọn nìkan n'ọ́n máa ń wọ gíláàsì. Àmọ́ irú èmi báyìí mo dúpẹ́ fún Ọlọ́run Ọba, kò jẹ́ kí gbogbo ohun tí mo dárúkọ yìí kó máa wọ́rì mí, so miì í wọ gíláàsì. Àwọn ènìyàn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń wọ gíláàsì ni àwọn tó jẹ́ pé wọ́n fi ń ṣakọ. Ìrú èmi ní tèmi báyìí miì sì í ṣákọ, miì í ṣe guy, so miì í wọ gíláàsì, kò sí un tó kàn mí pẹ̀lú rẹ̀.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Agbalagba bi emi ò gbọ́do ní òun ò mọ̀ bí a ti ń wẹ̀. Ìwẹ̀ tó jẹ́ láti kékeré gan na tí fi wá lè ká máa wẹ̀ fúnra wa. Àá tún wẹ̀ àwọn àbúrò wa bí a ti ń wẹ̀ kìí ṣe nkan tó nira. Ó wá sí pé ẹfe bimi ni bí a ti ń wẹ̀ àwọn ọmọ kékeke, èló nira ń tà á se nígbà tá a kéke. Toba wá se pé bí a ti ń wẹ̀ ọmọ àrobo ni ìbeun ni issue ti lewà. Torí kì í ṣe ohun tí mo ṣe ri. Leyin ká kán wo kárí pé àwọn èèyàn ṣé, àwa ò bá àwọn èèyàn ṣe ri. Ṣùgbọ́n ní technology náà tí fún wa náà ló mú kí kí ẹ ní ọmọ àrobo. Bí à mọ̀ ọba ṣe ń wẹ̀ nígbà tí ó bá kábéyín ká wẹ̀ wọ́n. A ti wẹ̀ àwọn ọmọ àrobo lè fún àwọn tó bá mọ wà Àmò irun a wa ti ń ṣe pé à wọ́n wẹ̀ wọ́n tẹ́lẹ̀, à ti wẹ̀ wọ́n yóò le gidi gan-an torí pé à wù bí ọmọ àrùgbó ń kankan ni tó lágbára tó sì jẹ ìṣe ńlá ló wọ̀n bẹ́ẹ̀ pup.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ náà ni irú aṣọ, a, ìbílẹ̀. Aṣọ tó jẹ́ pé tí ọ bá wọ̀, wà á rí bí èèyàn gidi àwọn èèyàn sì í fẹ́ràn rẹ nínú rẹ̀. Kò dàbí àwọn aṣọ tí àwọn èèyàn ń ṣe níìsín tó wà rí bíi báì pé èèyàn á wọṣọ kúkúún kulu, á wá rí bí i, a, ẹyẹ tań ká sí inú rẹ̀. Aṣọ ìbílẹ̀ ni aṣọ tó fine jù tí mo sì laiki jù. Lẹ́yìn aṣọ ìbílẹ̀ kúnmọ̀, irú aṣọ oyinbó, èyí tí wọ́n ń pè ní suit, òun náà tún jẹ́ aṣọ kan tó jẹ́ pé mo fẹ́ràn wiwọ̀ rẹ̀. To ṣ'ije t'ẹeyan báwọ̀, èèyàn ó rí bí èèyàn gidi nínú rẹ̀, èèyàn sì ri respect látọ̀dọ̀ àwọn ènìyàn. Aṣọ elẹ̀kẹ́ta tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ awon larubawa eyi t'ọ́n ń pè ní jala'biya. Ni ìgbà tí ẹnì bá wọ̀, á dúró, á rún kúkúún nínú rẹ̀, á sì rí bí èèyàn gidi. Irú àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni ẹ̀yí ò ní look irresponsible. Kí ẹnì look irresponsible n ṣi ló dàjú.

Té ó máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèrè lọ́wọ́ ọwọ́ ọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí mo bá sọnù. Àmọ́ mọ̀ pé tí mo bá lọ ibi kíńkán béèrè kí n lọ bèrè ọ̀nà kì í ṣi nínú àlámọ̀rí temi. Ó jẹ́ ìwà tí ò dáa o. Àmọ́ bí èmi ṣe mọ sí i nú. Nígbà tí mo bá wá ririri tí mi ò mọ náà tàbí tí mo follow all description ibí tí mo bá wá mọ̀ náà, "àhán, ìgbà yẹn ni màá wá lọ bá ènìyàn pe ẹ̀dákun ibi bayi ibi bayi." Ìgbà mìí gan ma ti sọnù ji náà kí n tó wa mọ̀ pé "àh, ó yẹ kí n bèrè lọ́wọ́ àwọn ènìyàn." Tọ bí Ọlọ́run ṣe dá èmi nínú. Ṣùgbọ́n àwọn ẹlòmí, gbogbo ibi tí wọ́n bá gbà bayi one by one ni wọ́n ó bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọn ò sì ní wa sọnù. Àwọn eleyu wọn ni lọ́ki elehun, èmi ò ní lọ́ki elehun.

Kíni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí èmi fẹ́ràn jù ni àmàlà torí ó ni oúnjẹ tó jẹ́ oúnjẹ ìbílẹ̀. Ó sì jẹ́ oúnjẹ kan tó máa ń múni, tó máa ń mú eyan yo tí ẹ̀yan bá jẹ́ irú oúnjẹ un a ni àlàáfíà, a sì gbádùn ara rẹ. Àmàlà jẹ́ oúnjẹ gidi tó jẹ́ pé, oun ni oúnjẹ tí èmi ṣi fẹ́ràn jù.